Tí mo bá ti ṣe tán, tí mò ń gbaradì láti lọ sùn ní alẹ́, mà á kọ́kọ́ fọ eyín mi. Lẹ́yìn èyí, mà á fi omi bọ́jú. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ tí oru bá wà, mà á bu omi sára, mà á ṣan ara. Lẹ́yìn èyí, mà á wọ aṣọ tí mo máa wọ̀ sùn, èyí tí à ń pè ní pajamas. Tí mo bá ti bọ́ sí orí ìbùsùn, mo máa ń fẹ́ran kí n ka ìwé díẹ̀ kí orun tó gbé mi lọ. Èyí jẹ́ àwọn ohun tí mo máa ń ṣe bí mo bá ti fẹ́ sùn ní alaalẹ́.

Mo gbàgbọ́ wípé ẹni tí ó bá fẹ́ ṣe ǹkan ní àṣeyọrí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń ṣètò, tí ó ti gbaradì, tí ó sì ti ṣètò ohun tí ó fẹ́ ṣe, tí ó fẹ́ dáwọ́lé kí ó tó ṣe rárá. Nítorí ìdí èyí, gbogbo ohun tí mo bá fẹ́ dáwọ́lé, mo máa ń rí i dájú wípé mo ṣe ètò, mo ṣẹ̀ palẹ̀mọ́ àti ìgbáradì kí n tó dáwọ́lé ohunkóhun.

Ṣé mo mọ bí a ti ń fọn? Ibere yìí rújú o, kò yémi rárá. Nítorí pé fífọn bó jẹ́ fífọn fèrè, mi ò mọ bí a ti ń fọn fèrè. Ṣùgbọ́n lẹ́yìn èyí, èmi ò mọ ohun tí ó wà tí ènìyàn tún ń fọn. Nítorí náà, ibere yí ò yémi rárá.

Ìlú mi kìí ṣe ìlú tí ó tutù. Nítorí náà, aṣọ òtútù ò ní ìwúlò púpọ̀ ní ilẹ̀ yìí. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan bí òtútù bá wà, mo ní aṣọ òtútù bí méjì tí máa fẹ́ràn láti máa wọ̀ ní ìgbà òtútù. Nítorí náà, mo ní aṣọ òtútù ṣùgbọ́n kò pọ̀ rárá.

Ẹranko ọ̀sìn tí mo ní ó pọ̀ díẹ̀. Mo ní ewúrẹ́, ní èyí tí ó jẹ́ akọ àti abo. Mo ní ajá mẹ́ta, mo ní ẹ̀dìyẹ, mo sì ní tòlótòló. Èyí jẹ́ lára àwọn ohun ẹranko ọ̀sìn tí mo ní nílé.

Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi jẹ́ ní ẹnu iṣẹ́. Ìgbà yìí jẹ́ àsìkò tí mo fi máa ń sinmi, tí mo fi máa ń jẹ oun ọ̀sán tí mo ti fi máa ń sinmi kí n tó padà sí ẹnu iṣẹ́. Wákàtí kan péré ni ìsinmi oúnjẹ ọ̀sán mi jẹ́.

Etí lílu fún ọmọkùnrin kò jẹ́ ohun oge tí ó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. Nítorí ìdí èyí, mi ò tí ì lu etí. Ṣùgbọ́n ní àárín àwọn obìnrin, lílu etí wọ́pọ̀ tí wọ́n á sì máa wọ nǹkan sí etí.

Oorun osán ò wọ́pọ̀ nínú ohun tí mo máa ń ṣe ní ojojúmọ́. Àgàgà tí ó bá jẹ́ àárín ọ̀sẹ̀ tí iṣẹ́ bá wà, tí mo bá gba ìsinmi oúnjẹ ọ̀sán, àsìkò yìí jẹ́ àsìkò tí màá fi jẹun tí màá sì fi sinmi díẹ̀ kí n tó padà sí ẹnu iṣẹ́. Nítorí náà ní àárín ọ̀sẹ̀ bí iṣẹ́ bá wà, ààyè orun ànsán ò kí ń yọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ní ìparí ọ̀sẹ̀ tí kò bá sí iṣẹ́, ní ẹ̀ẹ̀kan kan tí kò bá sí eré ìdárayá láti wò ní orí amóhùnmáwòrán, mo máa fẹ́ràn kí n sùn láti fi sinmi láti fi gbaradì fún ọ̀sẹ̀ tuntun tí ó ń bọ̀.

Bí ènìyàn bá ti ṣiṣẹ́ ní ìgbà èwe, tó bá di ọjọ́ alẹ́, ìsinmi ni ó tọ́ kí irú olúwa rẹ̀ ṣe. Nítorí náà, bí mo bá ti fi ìgbà èwe mi ṣiṣẹ́, èrò ń gbà mí fún ọjọ́ alẹ́, fún ọjọ́ iwájú ni wípé kí n sinmi, kí irú àsìkò yìí má tún jẹ́ àsìkò tí màá tún máa ṣe wàhálà fi ṣiṣẹ́.

Mo ma ń kópa nínú eré ìdárayá ní ìparí ọ̀sẹ̀ ní àsìkò ìsinmi. Nítorí ìdí èyí, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá ní agbègbè mi. Àsìkò yìí jẹ́ àsìkò tí mo ma ń ṣe eré ìdárayá láti fi mú ara ya ṣákáṣáká.